Ẹ̀rọ ọlọgbọ́n èyí tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní smart devices. Mo ní àwọn láti orí fóònù alágbèéká, ẹ̀rọ alágbèéká àti àwọn amóhùnmáwòrán èyí tí wọ́n ń pè ní tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jùlọ. Tàbá tún ń gùn sá àwọn tí àwọn eléibo ń pè ní kọ̀m̀pútà, ẹ̀rọ ayára bí àṣá, iye náà mò ní sílé. Àwọn kíní wọ̀nyí wọ́n wúlò lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ láti mú ayé wa rọrùn. Sugbon wọ́n ṣe mú ayé wa rọrùn tó wọ́n tún ti ń jẹ́ kí àwa náà ká di ọ̀lẹ. Wọ́n ti sọ, wọ́n ti jẹ́ kí ọpọlọ wa ko sími. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí à ń fi ọpọlọ wa ṣe tẹ́lẹ̀ báyìí àwọn ẹ̀rọ tí a ní sínú ilé yìí, àwọn ẹ̀rọ ọlọgbọ́n yìí ǹ la ń lò wọ́n fún. Tí alá fẹ́ ṣe ìṣirò, èyí tí a ó fi fi orí wa ṣe ìṣirò báyìí, àwọn ẹ̀rọ ọlọgbọ́n yìí à ń la ń lò. Tí a bá fẹ́ ṣe ohun píkàran tí nǹkan kan, èyí tí a ó fi sínú ọpọlọ wa báyìí, àwọn inú ẹ̀rọ ọlọgbọ́n yìí náà ni a ó fi pa wọ́n si. Sugbon ka tẹ́lẹ̀ tó bá máa sọ nípa àti ohun tó dára àti ohun tí ò dára nípa àwọn ẹ̀rọ ọlọgbọ́n, ẹ jẹ́rán kọ́ kíni à ń pè ní ẹ̀rọ ọlọgbọ́n. Ẹ̀rọ ọlọgbọ́n jẹ́ àwọn nǹkan tí jẹ́ pé ó lè dá, ó lé ó ó ó ó ní dání ọgbọ́n títítí rẹ̀, ó dání ọgbọ́n títítí rẹ̀ fúnra ara rẹ̀. Nítorí pé tí ẹ bá ní kó ṣe ohun kan, yóò ṣe ẹ́ láìṣẹ́ pé bóyá ẹ̀kọ́ ni ohun kan láti ṣe, ẹ̀kọ́ ní láti pàṣẹ fún un pé "ṣe báyìí", yóò sì lọ, yóò sì ṣe kini ná fúnra rẹ̀. Elé ni ó fẹ́ dà bí ohun tí à ń pè ní ẹ̀rọ ọlọgbọ́n. Tàbá tún ní pé ka tún wò ó síwájú. Kí ni ànfààní tí a lè rí nínú ẹ̀rọ ọlọgbọ́n? Ẹ jẹ́ wò, alákọ̀ọ́kọ́, ó máa yé ìrì ọ̀rọ̀ rùn ó sì ń jẹ́ kí iṣẹ́ kí ó ya ni. Ó sì ń jẹ́ kí ǹ tí ó yẹ kó gba àkókò ẹni kó má gba àkókò ẹni mọ́. Bí i pé a fẹ́ fi gbogbo ohun tí ó ń jẹ́ kí a máa ń gbàgbé tẹ́lẹ̀, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí yóò rán wa létí. Tàbá la ń lọ ibi kan, yóò bá wa kọ́lẹ̀. Tó bá sì tó àsìkò, yóò ran wá létí pé "à ń lọ báyìí o". Àwọn kíní yí wà ní àwọn orí ẹ̀rọ alágbèéká tí gbogbo wa gbé lọ́wọ́ lẹ́yìn ayé òde òní. Tàbá tún ní pé ka tún wo àwùṣà ájú rẹ̀. A ó tún rí pé a ń lo àwọn ẹ̀rọ yìí, àwọn ẹ̀rọ ọlọgbọ́n yìí fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan, bíi pé ka bírì lọ́wọ́ wọn nígbà mìíràn fún àmọ̀ràn nípa àwọn nǹkan tí a mọ̀ ṣùgbọ́n tí a kò mọ̀ tó. Wọ́n sì ń mú àmọ̀ràn èyí tí ó kún lẹ̀kùn rẹ́rẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà jáde. Èyí tó jẹ́ pé ní ní ìgbà mìíràn, wọn á tún jẹ́ ka mọ̀ pé àmọ̀ràn tí wọ́n fún wa yi, pé ka tọpinpin rẹ̀ dáradá o. O ṣe é ṣe kó ní àbàwọ́n, o ṣe é ṣe kó tún ní àwọn àbùkù kan. Báyìí ni àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ṣe ń ṣiṣẹ́. Wọn a máa mọ ayé rọrùn. Gbogbo ohun tí ó ti lé, tó ti lé, tó ti lé láti ṣe tẹ́lẹ̀, ó ti wá di nǹkan tí ó rọrùn pẹ̀lú àwọn ẹ̀rọ ọlọgbọ́n tí gbogbo wa ní sínú ilé wa yi. Èyí tí ó wá fẹ́ dà bí ìdákéjì rẹ̀ ni pé kò sí ohun tí ó dára tí kò kì ní.

Èmi a máa tọ́jú èékánná titi mi nípa gígé èékánná àti èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀. Èmi a máa gé mọ́lẹ̀ dáadáa láti má fi ààyè gba àwọn kòkòrò àrùn láti sá pamọ́ sínú rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá tòótọ́, èmi a máa fi ọwọ́ jẹun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn oúnjẹ titi wa ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òkèlè ni bíi ẹ̀bà, bíi iyán, bíi àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ènìyàn bá fẹ́ jẹ irú àwọn oúnjẹ bí èyí, ohun tó lẹ́tọ̀ jùlọ láti fi jẹ òun ni ọwọ́. Ẹwà wo sáàkún rẹ̀ wípé tí èékánná ènìyàn bá gùn àgùn jù, tó bá fi irú ọwọ́ báyìí jẹun, ohun tó túmọ̀ sí ni pé èèyàn á fi-- ó ṣe é ṣe kí àwọn ọwọ́ èékánná yìí kó ti gbé àwọn kòkòrò àìfojúrí pamọ́. Tí ènìyàn bá sì fi ọwọ́ gbé oúnjẹ sẹ́nu, ohun tó túmọ̀ sí ni pé èèyàn ti gbé kòkòrò àìfojúrí sẹ́ sẹ́nu lo lọ síkun. Àwọn eleyi abẹ́rẹ́ sì ni máa dá èèyàn láàmú, ó sì lè jẹ́ kí èèyàn máa ṣe àárẹ̀. So nípa títí tì mi, bí mo ṣe máa ń ṣe ìtọ́jú èékánná tite mi ni pé kí n mú abẹ igé èékánná, kí n lò ó láti fi gé àwọn èékánná náà kúrò níbí ọjọ́ mẹ́rin mẹ́rin tàbí ọjọ́ márùn-ún márùn-ún síra wọn. Ele yìí fi ààyè gbà pé kò ní jẹ́ kí ààyè kankan wà fún àwọn kòkòrò wọ̀nyí láti farapa mọ́ sínú inú èékánná tite mi. Fún àwọn ẹlòmíràn, wọ́n kì í gé èékánná titi wọn. Kàkà kí tí wọ́n ó fi gé èékánná, wọ́n á da èékánná náà si Kò sí ohun tó burú pẹ̀lú dídá èékánná yìí sí tí pàápàá jùlọ tí kì í bá ṣe ọwọ́ tí ènìyàn fi ń jẹun. Àwọn kan wà tí wọ́n ní èékánná tó le púpọ̀, pàápàá jùlọ èékánná ọwọ́ tó le. Irú àwọn ènìyàn báyìí, wọ́n lè kùn ọwọ́ tí wọn kì í fi jẹun kí wọ́n dá ọwọ́ náà si Nítorí a tún máa bu èékánná tó bá gùn tí wọ́n sì tọ́jú dáadáa, a máa bu ẹwà kún ẹyàn náà pẹ̀lú. Ó kàn jẹ́ pé nípa ìní tìte mi o, àtọwọ́ kìní àtọwọ́ kejì, èmi máa ń gé mọ́lẹ̀ dáadáa, èékánná mi sì dára. Ó kàn jẹ́ pé n kò fẹ́ràn la tí máa dá èékánná sí. Fún àwọn mìíràn wà tó jẹ́ wípé wọ́n á máa tọ́ ǹkan arẹwà sí èékánná wọn yìí láti fún un ní oríṣìíríṣìí láti jẹ́ kí ó rẹwà sí i, láti fún kó fún ni oríṣìíríṣìí àwọ̀. Àwọn mìí alo àwọ̀ dúdú, àwọn mìíràn lu àwọ̀ pupa, àwọn mìíràn lu àwọ̀ òféèfé, oríṣìíríṣìí àwọ̀ tó bá wù àwọn èèyàn náà lò láti fi kun èékánná wọn. Èyí tí ó wọ́pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn obìnrin ni àláwọ̀ dúdú. Nípa títọ́jú èékánná ẹsẹ̀, ọ̀nà tí èmi rò wípé ó dára púpọ̀ jù láti fi tọ́jú èékánná ẹsẹ̀ ni láti gé èékánná rẹ̀ kí èèyàn kó gé mọ́lẹ̀ dáadáa. Torí tí èékánná ẹsẹ̀ bá gùn jù, ó lè ṣe ni níjàǹbá nígbà tí èèyàn bá wọ bàtà tó bá fún tàbí àwọn bàtà mìíràn. Irú àwọn èékánná tó bá gùn yìí ó lè panilára. Ó lè jẹ́ kí èékánná kó kan sínú bàtà èyí tí ó lè mú ìrora púpọ̀ wá bá ẹni tí iru rẹ̀ bá ṣẹlẹ̀ sí i. Sugbọn nítiti te mi, èmi a gé èékánná ọwọ́, èmi a sì gé èékánná tẹsẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo sì rọ gbogbo àwọn òkú àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn ọkùnrin láti máa gé èékánná wọn dáadáa, pàápàá jùlọ èékánná ẹsẹ̀ àti èékánná ọwọ́ ilé.

Inú ọkọ̀ jẹ́ ibi tí mo ti fẹ́ràn láti máa jẹun, pàápàá jùlọ tó bá jẹ́ pé mo pẹ́ kí n tó kúrò nílé. Tí oúnjẹ ko sì tí ì ṣe tán kó tó di wípé mo kúró. Tí mo bá ti gbé oúnjẹ mi lọ́wọ́, màá jẹun nínú ọkọ̀. Yàtọ̀ sí wípé, wípé boya mo pẹ́ kúrò nílé, ìgbà mìíràn wà tó jẹ́ wípé ààyè lè má sì á tí jẹun. Boya ní ibi ilè ijẹun tàbí ní ilé pàápàá. Tí n bá ti wà nínú ọkọ̀ tí mò ń lọ lérò náà, màá sì yà sí ẹ̀gbẹ́. Ó ṣe se kí n ra àwọn nǹkan bíi bọ́ọ̀lì tàbí àwọn oúnjẹ oní ipapànu mìíràn yàtọ̀ sí bọ́ọ̀lì. Ó sì lè jẹ́ bí i iṣu sísun tàbí kòkó sísun àti ohun mìíràn tó farapẹ́ irú àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti rà ní àwọn ìrònà yìí. Tàbí ìgbà mìíràn ó ṣe é ṣe kó jẹ́ àgbàdo sísun tàbí àgbàdo bíbọ̀ tó bá jẹ́ pé àsìkò àgbàdo ni. Nítorí ní ilẹ̀ ọ̀dọ̀ wa níbí, kìí ṣe gbogbo ìgbà ni àgbàdo máa ń wà fún títà. Pàápàá jùlọ àwọn àgbàdo ọ̀ṣugín, èyí tí à ń pè ní àgbàdo titun. Tí àwọn oúnjẹ yìí bá wà ní àrọ́wọ́tó ní ìrònà, mo lè dá ọkọ̀ dúró láti ra irú àwọn oúnjẹ báyìí láti jẹ. Sugbọn èyí- àwọn oúnjẹ yìí ni ó ṣe é ṣe kí n rà ní ìrònà láti jẹ. Ẹ̀kọọkan ni mo máa ń gbé o gbàgbé láti jẹun kúrò ní ilé láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́. Níru àwọn ọjọ́ báyìí, mo lè gbé oúnjẹ lọ́wọ́. Tí n bá ti dé ibi iṣẹ́ kó tó di pé mo wọ inú ilé iṣẹ́ lọ, mo lè jẹ oúnjẹ díẹ̀ kí n lè fi ní okun àti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ náà kó tó di pé abẹ̀rẹ̀ sí ní lọ sókè àti sódò ní ilé iṣẹ́. Oúnjẹ jíjẹ nínú ọkọ̀ ó dára ní ọ̀nà kan, ó sì tún kò sì tún dára ní ọ̀nà mìíràn. Ọ̀nà tí kò fi dára ni pé ó lè jẹ́ kí inú ọkọ̀ ò dọ̀tii Àwọn oúnjẹ tí à ń jẹ yìí ó lè jábọ́ sínú ọkọ̀ kí ó mú tàbí kí epo kó ta sínú ibi ọkọ̀ tí a lè gbé ẹlòmíràn lójú ọ̀nà kí irú ẹni tí a gbé yìí kó jókòó sórí epo yìí kí epo náà kó sì ba aṣọ olùwà rẹ̀ jẹ́. Tàbí kí ó mú kí àwọn bíi eeku kó máa wá sínúu ọkọ̀ wa nítorí pé nǹkan bí i oúnjẹ, bí i oúnjẹ ó wà níbẹ̀. Àwọn irú àwọn eku wọ̀nyí wọ́n lè má jẹ oúnjẹ yìí nìkan kí wọ́n tó máa jẹ àwọn nǹkan mìí tó wà nínú ọkọ̀ wa bí i àwọn àga ìjókòó tàbí àwọn iwé mìíràn tí a kó sínú ọkọ̀. Nídìẹ yìí, tí ènìyàn bá fẹ́ máa jẹun nínú ọkọ̀, ó gbọdọ̀ jẹ́ ẹni tí ìmọ̀tó tó rẹ̀ pé tí kò sì ní jẹ́ kí n tí ó jẹ kó jábọ́ sínú ọkọ̀ èyí tó lè jẹ́ kí inú ọkọ̀ yìí kó kóri bákan bákan. Èyí tó fẹ́ dẹ̀ bí àǹfààní rẹ̀ ni pé ènìyàn lè máa se ohun kan tàbí méjì àbí mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, èèyàn lè máa jẹun, kò sì tún máa wà okọ̀. Eléyi ti yóò mú kí pè eyàn ní àkókò díẹ̀ láti lè fi ráyè sinmi níbi iṣẹ́ tàbí láti lè fi ṣe ohun kan mìíràn tí èèyàn bá dé ibi iṣẹ́. Torí pé àkókò tí ó yẹ kí èèyàn fi jẹun, èèyàn ti kuku pu rẹ̀ papọ̀ nínú inu mọ́tò, abuku kan mìí.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ó pọ̀ púpọ̀. Ó pọ̀. A máa ń ṣe àṣà ìgbéyàwó, àṣà ìsọmọ ní orúkọ, àṣà ìsìnkú. A sì ní àwọn àṣà mìíràn nípa bí a ti ṣe ń tọ́jú àwọn òbí wa. A ní àwọn àṣà bí a ti ṣe máa ń bá àwọn àgbà sọ̀rọ̀. Àwọn àṣà ilẹ̀ Yorùbá pọ̀ púpọ̀, púpọ̀, púpọ̀. Àwọn àṣà wa yìí, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nísìí ni ọ̀làjú ti fẹ́ pojú rẹ̀ dé. Màá sì sọ̀rọ̀ nípa díẹ̀ nínú àwọn àṣà náà fún ìṣẹ́jú pérété ti mo ní. Àṣà alákọ̀ọ́kọ́ òun ni àṣà ìsọmọ ní orúkọ ní ilẹ̀ Yorùbá. Ni, ni gẹ́gẹ́ tí a bá bí ọmọ, ni àwọn ẹbí ìyàwó àti ẹbí ọkọ àti àwọn ọ̀rẹ́ ni wọ́n á ti máa wá láti wá wo ìyá ọlọ́mọ àti ọmọ àti bàbá ọlọ́mọ àti wọ́n á máa wá láti wá kí wọn, wọ́n á sì máa mú ẹ̀bùn wá. Nígbà tó bá di ọjọ́ keje ni wọ́n máa ń sọ ọmọ ní orúkọ ní ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n bá fẹ́ sọ ọmọ yìí lórúkọ, bàbá ọmọ, ìyá ọmọ, bàbá bàbá ọmọ àti olórí ẹbí ọ, ìdílé wọn gbogbo wọn ni wọ́n máa wà ní ìdúró. Na máa wà ní ìjókòó láti gba ọmọ náà káàbọ̀ sínú ìdílé náà láti fún un ní orúkọ titi rẹ̀. Àwọn ọmọ kan wà tó jẹ́ wípé wọ́n á máa mú orúkọ àtọ̀run tí wọ́n wáyé ni. Àwọn bí Àjàyí, àwọn bí Òní, àwọn bí Ige, àwọn bí Aìná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orúkọ wọ̀nyí tó bá jẹ́ pé ọmọ yìí mú orúkọ àtọ̀run wáyé ni, àbí ìbejì, Taye àti Kehinde. Àwọn orúkọ àmútọ̀run wá yìí, wọ́n á, wọ́n orúkọ yìí àmútọ̀run wá yìí á wà lára orúkọ tí wọ́n ó fi sọ ọmọ náà. Yàtọ̀ sí èyí, àwọn bàbá ọmọ àti ìyá ọmọ náà ó fi orúkọ titi wọn sílẹ̀. Yàtọ̀ sí èyí, bàbá bàbá ọmọ, ìyá ìyá ọmọ àwọn náà, wọ́n máa mú orúkọ tí wọn wá. Ká tó wá sọ pé olórí ẹbí náà yóò fi orúkọ titi rẹ̀ ránṣẹ́. Àwọn olórí ẹbí yìí ni wọ́n máa sọ ọmọ náà ní orúkọ, wọ́n á sì gba àdúrà fún. Wọn á ṣe àdúrà fún pé kí ayé rẹ̀ kó rọrùn, kí ayé rẹ̀ kó má ní ṣòro, kí ayé rẹ̀ wọ́n á fi orógbó ṣàdúrà fún un pé kí ó gbó nílé ayé. Wọn á fi obì ṣe àdúrà fún un pé kí obì kó ti kú dànù lórí rẹ̀. Wọn á fi iyọ̀ ṣe àdúrà fún un pé kí ayé rẹ̀ kó ní iyọ̀. Wọn á fi epo ṣe àdúrà fún un wípé kí ayé rẹ̀ kó má jẹ òbù, kí ayé rẹ̀ kó má jẹ òtù. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe gbogbo àdúrà yìí tán, wọ́n á pín oúnjẹ fún àwọn ènìyàn. Àwọn ènìyàn mìíràn á ṣe àkàrà àti èkuru, àwọn mìíràn á ṣe ẹ̀wà, àwọn mìíràn á ṣe àsáró. Ó ń túkú sí oúnjẹ tí wọn kò ní, tí wọn kì í sè nílé ọlọ́mọ. Àwọn ééyan á jẹ oúnjẹ yìí, ni wọ́n á ṣe dùn, wọ́n á jó, wọ́n á yọ̀ kí wọn tó gba ilé wọn lọ. Ó dùn mí púpọ̀ pé àkókò tí mo ní ó kéré kò ní lè jẹ́ kí n lè sọ̀rọ̀ nípa àwọn àṣà wa yìí nítorí ohun tí mo fẹ́ràn láti máa sọ̀rọ̀ nípa rẹ̀ ni. Ẹ̀ ń, tí asìko bá wà nígbà mìíràn, mo tún máa sọ̀rọ̀ nípa àwọn àṣà wa tó kù. Ó dàbò.

Mo máa ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ ní orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Ayé ti kúrò ní ayé àtijọ́ tó jẹ́ pé tí a kò bá tíì dé yàrá ìkàwé, a kò le kọ́ ẹ̀kọ́. Pẹ̀lú ayé ìgbàlódé tí a wà ní ìsinsìnyí, kò sí ibi tí ènìyàn kò tí lè kẹ́kọ̀ọ́. A lè kẹ́kọ̀ọ́ ní orí ẹ̀rọ ayé ayélujára tí wọ́n ń pè ní Íńtánẹ́ẹ̀tì, a sì lè kẹ́kọ̀ọ́ nínú yàrá ìkàwé. Sugbọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà báyìí pẹ̀lú àwọn oríṣìíríṣìí ohun amáyé rọrùn tí ẹ̀rọ ìmọ̀ ẹ̀rọ tó ti mú wá bá'yé wà, àti kẹ́kọ̀ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì ó ti rọrùn púpọ̀. Àwọn ibi tí a ti le kọ́ àwọn ẹ̀kọ́ yìí ó sì pọ̀ lọ, yanturu Èyí tí ó tóbi jù nínú rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀, òun ni wọ́n ń pè ní YouTube. Ilé ẹ̀kọ́ ni YouTube yìí jẹ́ fún oríṣìíríṣìí ohunkóhun tí ènìyàn fẹ́ kọ́. A ó ti rí pé àwọn kan ti ṣe ètò rẹ̀, wọ́n sì ti ṣe fọ́nrán nnkan tí a fẹ́ kọ́ yìí, tí wọ́n ó sì fi ránṣẹ́ sí orí ẹ̀rọ YouTube. YouTube jẹ́ ibi tí àwọn ènìyàn a máa fi fídíò ránṣẹ́ sí, tí yóò sì wà níbẹ̀ fún ìgbà pẹ́jpẹ́jpẹ́. Àfi tí fídíò yìí bá lu òfin YouTube, tàbí tí ẹni tí ó bá fi àtẹ̀ránṣẹ́ náà sí orí YouTube bá pa á rẹ́, yóò wà níbẹ̀ pẹ́pẹ́pẹ́ fún àwọn ènìyàn láti fi kẹ́kọ̀ọ́, láti fi mọ ohun ara ọ̀tún ohun tí wọ́n fẹ́ mọ̀. Orí kì í ṣe orí YouTube nìkan ni àwọn ènìyàn ti lè kẹ́kọ̀ọ́, orí ẹ̀rọ Sóṣíó midià wà fún àwọn ènìyàn láti kẹ́kọ̀ọ́ ní oríṣìíríṣìí, láti mọ ohun tó ń lọ ní ìlú ibo mìíràn, tàbí ohun tó ń lọ ní àwọn ẹ̀yà àgbáyé ní ọ̀nà bọ̀ míràn. Ìkẹ́kọ̀ọ́ ó ti kúrò ní bí ó ṣe rí ní ìgbà àtijọ́. Àwọn ìmọ̀ ẹ̀rọ oríṣìíríṣìí ta ní ìsinsìnyí ó ti jẹ́ kí àti kọ́ ohunkóhun tó bá wù wá, kò yá nípa àti se oúnjẹ ni, àbí láti kọ́ ìmọ̀ ẹ̀rọ ni, àbí láti kọ́ ohunkóhun, èyí tí ọkàn wa ba fẹ́ fẹ́, a lè kọ̀ láti orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Ó dábo.

Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe àṣeyọrí pẹ̀lú àfojúsùn àwọn ọjà tí mo ní ní títà. N gbà mìíràn a bọ́si, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kì í bọ́si rára rara. O jẹ́ kí n ṣe kí n yànàná ìdí tí kì í fi bọ́si ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Ní orílẹ̀ èdè wa, ìjọba máa ṣe àwọn ètò tí a máa dà ọ̀pọ̀lọpọ̀ hun tí èèyàn ti ṣe sílẹ̀ tí a sì mọ̀ dá rú. Aìsí àwọn ètò tí, tí ìjọba ń ṣe yìí tí wọ́n ń da i ọ̀nà kan ti èèyàn ti ṣe sílẹ̀ tó mo ń bàjẹ́ yìí ó wà lára ohun tí ó fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfojúsùn nípa òwò wo tí èèyàn fẹ́ ṣe kì í fi ṣe, tí kì í fi lọ gerege. Ní ọdún tó kọjá, irúgbà ọkàn mi ni wípé n ó ta ọjà tí ó tó bi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà márùndógún ní apapọ̀ nígbà tí mo bá ṣe ètò ìṣúná àti ìdúnadúrà mi ní ọdún náà. Ó yà mí lẹ́nu láti rí wípé ohun tí ó din ní orí àfojúsùn mi yìí ó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà márùn. Eléyìí o pọ̀ púpọ̀. Hun tí ó sì fà á ni pé ìjọba fowó kun owó epo. Yàtọ̀ sí pé wọ́n fowó kun epo, ìjọba tún fi owó kun owó orí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí agbára wọn ti ká àti wá máa ra ọjà ní ọ̀dọ̀ wa ni wọ́n dín ọwọ́ wọn kù. Owó epo tí a fi kun owó epo yìí ó jẹ́ kí owó tí àwọn onímọ́tò ń gbà kó lọ sókè. Owó oúnjẹ náà ó lọ sókè. Owó, gbo owó, gbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fò sókè. Àwọn ènìyàn wọn kò ní owó ní ìpamọ́ tí wọ́n lè fi wá máa ra àwọn nǹkan tí a ń tà. Èyí sì mú kùdìẹ̀kùdìẹ bá àfojúsùn wa fún ọdún eleyii tí a lọ kọjá. A tun ti bẹ̀rẹ̀ ọdún tuntun mìíràn báyìí, àwọn ìjọba yìí tun ti bẹ̀rẹ̀ àwọn ètò o. Éleyii to jẹ́ pé ara wọn nìkan ló ń tò fún tí kò tò fún àwọn ọlọ́jà kékèkè. Èyí ló ń da ìrìnàjò àwọn àfojúsùn tìtì wa, òun ló ń dá wọn rú. Mo ń bẹnu dúró ní ìlú báyìí ná.

Ìjiyàn dára. Tí ó bá jẹ́ wípé àtúnbọ̀tán rẹ̀ ni àtí kẹ̀kọ́, tí kì í ṣe pé mo fẹ́ fi dandan wọ̀n fún ẹni kan wípé mo ní ìmọ̀ ju ẹni náà lọ. Tó bá jẹ́ wípé àtí kẹ̀kọ́ ni a ṣe ń jìyàn lórí ohun kan. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti jìyàn. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé torí ìdàkejì rẹ̀ ni n kò lẹ́tọ̀ọ́ sí, n kò nífẹ̀ẹ́ síra. Èyí tó yẹ kó parí ijìyàn ni ìkẹ́kọ̀ọ́ nínú ohun tí ẹni kìn-ín àti ẹni kejì bá sọ̀, kì í ṣe nípa pé ẹ̀ Ẹ̀n, oko bàbá mi ju oko bàbá rẹ lọ. Nínú ìjiyàn ẹ̀kọ́ a máa wà níbẹ̀. Eeyan a máa kó ohun tuntun láti inú ohun tí ẹni kejì ẹni bá sọ, láti fi ìdí òtó múlẹ̀ nínú ohun tí wọ́n gbà fi jìyàn. Nígbà a wà ní kékeré, ìjiyàn yìí a máa jẹyọ nínú ohun tí a fi ń díje nígbà náà. Wọ́n á mú ẹni kan láti kíláàsì kan, wọ́n á sì mú ẹni kan láti kíláàsì òmíràn wípé kí àwọn méjèèjì ko dojuko ra wọn, ki won sọ̀rọ̀ nípa ohun kan. Ó lè ní, ìwo lè bèèrè ìbéèrè wípé nínú olùkọ́ àti dókítà, èwo ló ṣe pàtàkì jù? Irú ọ̀rọ̀ báyìí ìjiyàn ni. Oni kalùku a sì mú àwọn kókó tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀, wọ́n á sì sọ̀rọ̀ lórí oríṣìíríṣìí ohun tí ó wà lọ́kàn wọn láti sọ, nípa ìdí tí dókítà ṣe ṣe pàtàkì, ìdí tí olùkọ́ to fi ṣe pàtàkì fún àwùjọ. Tí ó sì jẹ́ pé ní ìparí ìjiyàn yìí, àwa ọmọ ilé ìwé ta wà ní ìjókòó, a ó kọ ẹ̀kọ́ kan tàbí méjì nípa olùkọ́ àti dókítà. Ọ̀pọ̀lọpọ̀ nígbà mìíràn ló máa ń tìbí irú ìjiyàn yìí láti mú iṣẹ́ ọjọ́ iwájú wọn, iṣẹ́ tí wọ́n fẹ́ yàn láàyò. Nípa ìjiyàn yìí, ẹlòmíràn yóò ti mọ̀ pé, à, báyìí ni àwọn olùkọ́ ṣe ń ṣe tó, báyìí ni àwọn dókítà ṣe ń ṣe tó. Ìjiyàn ó dára fún ọmọdé láti jẹ́ kí ọ̀pọ̀lọ won kó jí pẹ́ pẹ́ pẹ́ pẹ́ dára dára. Kò sí ní àwọn tí ẹ̀eyan bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí yàn dàgbà tán. Gbogbo ìgbà ni a máa ń máa jìyàn lórí ohunkóhun, lórí ìṣúná, lórí ewó níná. Nítorí ìdí èyí, ó jẹ́ ohun tí èèyàn ní láti kọ́ láti máa lò. Nítorí irin iṣẹ́ ni fún ìdàgbàsókè ẹni. N ó mú ẹ̀ dúró níbí.

Nígbà tí mo ṣe àyẹ̀wò ojú mi kẹ́yìn ní ọ̀dọ̀ dókítà níbí ọdún mélòó kan sẹ́yìn, a fi han mí, a fi yé mi pé ojú mi ti ń dàgbà díẹ̀díẹ̀, ṣùgbọ́n bibalobà kò bàjẹ́. Nígbà náà, à yẹ ojú mi wò, àwọn dókítà sì jẹ́ kí n mọ̀ pé ojú mi ọ̀tún àti ojú mi òsì pé ó wà ní méjìdínní ogún nígbà tí wọ́n fi ẹ̀rọ wọn tí wọ́n fi ń wọ̀n. Wọ́n sì tọ́ka sí ohun tí mo ní láti ṣe láti lè ran ojú mi lọ́wọ́, pé kí n lè lo ojú náà fún ìgbà pípẹ́ pípẹ́. Dókítà jẹ́ kí n mọ̀ wípé mo nílò láti ra igò sí ojú náà. Wọn sì wọn ojú mi láti mọ irú igò tí n ò lò láti gbé sí ojú. Láti dáhùn ìbéèrè tí a bèèrè pé ṣe ojú rẹ dára. Ojú mi dára ní ìwọ̀n bá bó ṣe yẹ kó dára tó gẹ́gẹ́ bí ọjọ́ orí mi. Dókítà náà jẹ́ kí n mọ̀ wípé tí ènìyàn bá ti ń dàgbà ojú rẹ̀ kò ní fi gbogbo ara ní agbára bí ó ṣe yẹ kó ní agbára tó. Láti lè ran ojú náà lọ́wọ́, a nílò láti lo àwọn ẹ̀rọ kan láti gbé kìnì yìí sí ojú láti lè ran ojú wa lọ́wọ́, láti lè máa rí àyíká àti ohun tó tóbi ní o àti ohun tí ó kéré. Látìgbà tí mo sì ti bẹ̀rẹ̀ sí ní lo ohun tí dókítà yìí sọ pé kí n máa lò àti àwọn òògùn àti oúnjẹ kan tí dókítà náà sọ pé kí n máa jẹ, mo rí ìyàtọ̀ púpọ̀ nínú ojú mi. Mo rí pé ojú mi ríran kété kété. Bẹ́ẹ̀ ni mo lè ka ohun tó súnmọ́ mi àti ohun tó jìnnà sí mi pẹ̀lú. Kótó di wípé mo lọ sí ọ̀dọ̀ dókítà yìí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní nǹkan kò ì kí ń lè ka ohun tó bá sún mọ́ mi, ṣùgbọ́n mo lè rí ohun tó jìnnà sí mi dáadáa. Àti ìgbà tí mo sì ti ti ọ̀dọ̀ dókítà yìí dé ni mo ti rí pé ojú mi ti dára sí i. Mo sì lè ka ohun tó sún mọ́ mi, mo sì lè ka ohun tó jìnnà pẹ̀lú. Àti wípé mo tún lè wa mọ́tò mi pẹ̀lú láìsí ìbẹ̀rù pé ojú mi lè ṣú ní ọ̀nà. Mo sì ti ń tunlè wa mọ́tò ní àṣálẹ́ eléyìí tí ó jẹ́ pé ó máa ń nimí lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ṣe. Ojú ni ìmọ́lẹ̀ ara. Ẹeyan kò gbọdọ̀ fi ojú rẹ̀ ta fàlà. Tí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìlàkaká kan tàbí òmíràn pẹ̀lú ojú wòn, mo ń rọ̀ wọ́n wípé kí wọ́n gbà ọ̀dọ̀ dókítà lọ láti lọ ṣe àyẹ̀wò ojú yìí kí ó lè ro wọ́n lọ́rùn, kó lè rọ dókítà náà lọ́rùn láti lè fún wọn ní òògùn tó tọ́ àti òògùn tó yẹ. Tí wọ́n bá ṣe àyẹ̀wò tán, dókítà ó jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n nílò láti ṣe láti jẹ́ kí ojú òun kó bọ̀ sípò. Bí ó bá ṣiṣẹ́ fún mi, yóò sì ṣiṣẹ́ fún ẹ̀yin náà. Ẹ tọ́jú ojú yín. Oríṣìíríṣìí àwọn àìsàn ló lè ba ojú jà. Àwọn àìsàn kan wà tó jẹ́ pé kìí fúnni ní ara tí ó bá ń ṣe ènìyàn. Tí ì bá ṣe pé ènìyàn ń lọ ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè, ó ṣe é ṣe kí àwọn àìsàn báyìí kó máa pa ojú ẹni de díẹ̀díẹ̀. Ó dábo.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ẹtì. Ni ọjọ́ yìí ni gbogbo iṣẹ́ parí fún mi. Mo sì máa ń ní àfojúsùn rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ torí ọmọ tó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó ní àsìkò ìsinmi àti àsìkò ìgbádùn. Ọjọ́ ẹtì yìí ni mo máa ń sinmi jù tí mo bá ti parí iṣẹ́. Èmi àti àwọn ọ̀rẹ́, ọ̀rẹ́kùnrin mi àti ọ̀rẹ́bìnrin mi, a ó gba ilé fàájì lọ́ láti lọ rẹ́sinmi, láti fúnra wa nísìnmí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ta a ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. A ó ṣe fàájì láti ọjọ́ ẹtì títí di ọjọ́ àbámẹ́ta. A ó mu ọtí níwọ̀nba, a ó sì jóó, a ó yọ̀, a ó sì sọ̀rọ̀ nípa ohun tí ojú ẹni kalù kúrò ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí di ọjọ́ ẹtì. Oni kalù kú o sọ àfojúsùn rẹ̀ fún òpin ọ̀sẹ̀, ohun tí ẹni kalù kú fẹ́ fi ọ̀sẹ̀ náà ṣe. Ẹni tó bá ní àjọyọ̀ láti lọ, tàbí ẹni tó bá ní nǹkan mìíràn láti ṣe ní ìparí ọ̀sẹ̀ náà. Idí nìyí tó fi jẹ́ pé ọjọ́ yìí wà ní ara ọjọ́ tí mo máa ń fọkàn sí púpọ̀. O máa ń fi àyè gbà mí láti rí àwọn ọ̀rẹ́ mi tí àyè kò gbà mí láti rí láàárín gbogbo ọ̀sẹ̀ torí pé gbogbo alàsárí sókè sódò láti wá ohun tí a máa jẹ, tí a sì máa mu. Yorùbá ṣáabọ̀, wọ́n ní ọ̀nà ọ̀fun, ọ̀nà ọ̀run. Torí bé èèyàn bá jẹ́un, yóò kú dànù. Ẹ̀yàn gbọdọ̀ wá ọ̀nà àtijẹ. Ọ̀nà àtijẹ yìí ó sì ń gba odidi ọjọ́ márùn-ún, ó kéré jù lọ́wọ́ ẹni. Ṣugbọn tí ọjọ́ ẹtì bá ti dé tí mo bá ti kúrò níbi iṣẹ́, mo pè àwọn ọ̀rẹ́ mi ní orí aago. Eni kalù kú wọ́n ó sì pàdé níbi tí a ti máa ń ṣe fàájì ní òpin ọ̀sẹ̀. Ọjọ́ ẹtì jẹ́ ọjọ́ tí mo máa ń fi ojú sí láti lè sinmi, láti lè jó, láti tún gba agbára fún ọ̀sẹ̀ tuntun tí mo fẹ́. Ẹ̀yàn gẹ́gẹ́ bí ẹni tó bá ń ṣiṣẹ́, ẹ̀yàn gbọdọ̀ máa wá àsìkò láti máa sinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo máa ń fi ọ̀kan sí jù, ó sì jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn púpọ̀. Àwọn ohun tó jẹ́ kí n fẹ́ràn rẹ̀ ni pé ó jẹ́ ọjọ́ tí un kò kúronú nípa iṣẹ́ kankan rárá. Yàtọ̀ ṣí wípé èmi àti àwọn ọ̀rẹ́ mi jọ ń sọ̀rọ̀ nípa ohun tí ojú ẹni kalù kúri tí a ó sì fi rẹ́rìn-ín ní ọjọ́ náà. Kò sí ohun mìíràn tí à ń sọ ju nípa bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. A á sọ̀rọ̀ nípa òṣèlú, ó sì máa ń tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí, ó máa ń jẹ́ kí ara mi ki ó balẹ̀, kì í fún mi ní àìnínira kankan. Sí jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀. Èyí nìyí ń sọ pé mo fẹ́ràn ọjọ́ ẹtì nínú gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. A ó máa pàdé ní ìgbà mìíràn.